Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi ní ìgbà tí mo bá ti rí wípé ọ̀nà kan tó ṣe gboogi tí mo fi le tọ́jú ara mi, òun náà ni pé kí n rí i pé mo wà ní ìmọ́tótó ní gbogbo ọ̀nà àti ní gbogbo ààyè. Ìmọ́tótó ya, ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ekánná àti ìmọ́tótó gbogbo àwọn nǹkan tó ń fa gbogbo nǹkan tí o ba le mu nǹkan bayi wa ni mo máa ń rí i pé mo ṣẹ ní gbogbo ìgbà. Pàápàá jùlọ tí mo bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù, mo máa ń jí ní ó kéré jù ago mẹ́ta òru. Ní ìgbà yìí, màá dìde, màá sì lọ ṣe àlùwàlá gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo. Tí mo bá ti ṣe àlùwàlá, ìmọ́tótó àkọ́kọ́ tí màá ṣe níjọ́ náà nìyẹn. Ma ri pe mo mu omi, bẹ́ẹ̀ si ni ma kírun. Irun kíkí náà, ara ìmọ́tótó ni torí bí mo ń rí i dangaja, yàtọ̀ sí pé mo fọ ẹ̀mí ara mi mọ́. Bẹ́ẹ̀ tun ni mo tún fọ ìlera, mo tún gbogbo àwọn oríkìríkì ara mi ṣe. Lẹ́yìn ìgbà tí mo bá kírun tán, màá lọ, màá lọ kí-- màá tún ṣe àlùwàlá mii láti lọ fi kírun ìdajì. Tí mo bá kírun ìdajì tán, á kí n tó lọ kírun ìdajì, màá rí pé mo fọ ẹnu mi. Tí mo bá ti fọ ẹnu mi tán, màá lọ kírun ìdajì. Tí mo bá ti kírun tán, à kí n tó lọ kírun, ti mo bá ti fọ ẹnu mi tán àbí tí mo bá rìn páàkò, màá rí pé mo wẹ̀, mo wẹ̀ dáadáa, mo sì wọ aṣọ mi, mo sì fi perfum kékeré kan sí kíkíní tí ò ní pọ̀ púpọ̀. To jẹ́ pé èmi nìkan àti ẹnì tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n o gbó oorùn rẹ̀. Maa fi sára. Tí n ba ti ṣe eleyií tán, màá kọrí sí ojú ọ̀nà mọ́sálásí, màá lọ kírun. Tí mo bá sì ti kírun tán, màá bọ́ sí inú ilé mi, màá, màá lọ kọ́kọ́ da ilẹ̀ nù. Tí mo bá da ilẹ̀ nù tán, tí mo da ilẹ̀ nù tán, màá wá fọ àwọn abọ́ mi. Tí mo bá fọ abọ́ mi, tí mo tún inú kitchen mi ṣe tán gẹ́gẹ́ bí ọ̀dọ́ làngbá tí ò tí, tí ò tí ìní ìyàwó nílé, màá wá bẹ̀rẹ̀ sí ní máa dáná. Tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní máa dáná, lọ́wọ́ kan tí mo bá ti ń dáná lọ́wọ́, màá máa gbá gbogbo ilẹ̀ lẹ inú ilé mi. Ilé mi jẹ́ èyí tó tóbi ṣùgbọ́n tí ò tóbi lọ títí náà. Tí màá ti gbá gbogbo ilẹ̀ lẹ́ inú ilé mi tán, tí mo ti seyii tán, màá jẹun mi. Tí mo bá ti jẹun mi tán, màá sì lọ sí ibi iṣẹ́ tí ó bá jẹ́ pé àárọ̀ ni mo wà ní ibi iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.